Fi kọ́kọ́rọ́ lé mi sí ibi kankan tí mo bá tí ń jáde. Tí mo ti ti ilẹ̀kùn ilé mi máa sì sọ kọ́kọ́rọ́ mi sá pó. Mo máa ń di kọ́kọ́rọ́ mi dání lọ sí ibi tí, ibi kí ibi tí mo bá ń lọ ni. Nítorí pé mi ò lè fi kọ́kọ́rọ́ sílé kí ó lè kó máa lọ mú kọ́kọ́rọ́ ní ilé mi kí ó sì máa lọ mú, kó má lọ wọlé. Torí náà mo máa ń di kọ́kọ́rọ́ mi dání ni. Ṣùgbọ́n àwọn ẹlòmíì won a máa bẹ̀rù pé àwọn o sọ kọ́kọ́rọ́ nù. Ṣùgbọ́n tèmi ò rí bẹ́ẹ̀. Nítorí pé mo jẹ́ ẹnìkan tó máa ń ṣàkíyèsí nǹkan. Mo máa ń tọ́wọ́ bo àpò láti wo bóyá kọ́kọ́rọ́ yìí bóyá ó ṣì wà níbẹ̀. Mo sì máa ń yẹ gbogbo nǹkan tí mo bá kó jáde lápò wò kí n má lọ ṣe èsísọ́ sílẹ̀.

Rárá, mi ò ní ọkọ̀ nítorí pé ọmọ iléwé sí ni mí, mi ò sì lè ní owó tí máa fi ra ọkọ̀. Èyíi pọ̀ ju agbára mi lọ báyìí nítorí pé mi ò máa ṣe iṣẹ́ kan pàtó, mi ò sì máa ń gba owó oṣù. Nítorí náà mi ò lè ní, mi ò lè tí ì ní ọkọ̀. Ṣùgbọ́n ó ń wù mí o sì ń gbé mi lọ́kàn láti ra ọkọ̀ ní kíákíá.

Bẹ́ẹ̀ni, mò ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè nítorí pé ó jẹ́ ẹ̀rọ kan tó dára láti fi máa bá ara wa sọ̀rọ̀. Maa si ma gbe kiri. Mò maa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àti àwọn ta jọ wá ní school nítorí pé ọjọ́ orí máa ń wà tí a kò ní ní holiday. Ṣùgbọ́n àwọn ọmọ ní, àwọn ọmọ ilé ìwé á ṣebí boya holiday wá. Tí mo bá sì ní ẹ̀rọ yi dáni, àwọn olùkọ́ mi máa le mọ̀ pè mí pé, "mìí tí wá sí ilé ìwé, kí ló ń ṣẹlẹ̀?" maa si le ma mo pe ilewe wa ni ojo na.